Èso tí mo fẹ́ràn jù ni ọ̀gẹ̀dẹ̀ àti ọ̀ṣan. Ọ̀gẹ̀dẹ̀ àti ọ̀ṣan ni èso tó dára fún ara tó ń jẹ́ kí tó bá jẹ oúnjẹ àbí tí ó bá rí ìgbẹ́ yà, ó jẹ́, ara e a balẹ̀ ó rí ìgbẹ́ yà. Àìsàn ọ̀ṣan ń dá fún ọ èèyàn kó máa mú lórèkórè torí pé èso ọ̀ṣan ó mú ara dídán àti ọ̀gẹ̀dẹ̀

Ọjọ́ Saturday ni mo máa ń fọ aṣọ. Gbogbo ọjọ́ Saturday tí bà, tí n bá ti lọ ibi iṣẹ́, tí ń bá wà nílé ni mo máa ń fọ aṣọ mi tí mo máa kó gbogbo wọ́n jáde, máa fọ̀ọ́, máa sì sa tí n bá ti kó. Àti ọjó Saturday ọjọ́ nígbà míì ní ọjọ́ Saturday tá bá n.